Èso wo ni ọ fẹ́ràn jù, ọ fẹ́ràn jẹ jù? Èso tí mo fẹ́ràn jí jẹ jù ni ápù àbí pineapple tí àwọn Yorùbá ń pè ní ọ̀pẹ oyìnbo àbí avocado. Sé àwọn èso tí mo fẹ́ràn jù.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn daadaa.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù dáadáa. Mo fẹ́ràn kí a máa pàdé ká tí máa sọ̀rọ̀ nígbàìmọ̀ yìí. Mo fẹ́ràn kí a máa pàdé lórí fóònù kí a máa sọ̀rọ̀ láti dé ọkùnrin àti grúpù.